Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ tí o máa ń ṣe lójoojúmọ́? Tí n bá fẹ́ ṣíṣe, tí bá ti wọkọ̀ jí láàárọ̀, màá kọ́kọ́ mú gègé, màá kọ ogún kan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, màá kọ ṣí ilẹ̀, màá le mọ àwọn ètò iṣẹ́ to yẹ kì í ṣe, kilẹ tó ṣú kí n má baà lè ṣe iṣẹ́ ṣe, mà lè ṣe ètò wọn dáadáa kí n ba lè mọ yege.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá n jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti fẹ́ jẹun. Àwọn eekóná mi mo máa kọ́kọ́ gé kí ìdẹ́tí má ba à wá n bẹ̀ ẹ́ lẹ́yìn náà tí mo bá ti ń jẹun, mo gbọdọ̀ bú omi sẹ́gbẹ̀ẹ́ nítorí pé lárà iwà dáradára tó yẹ kí eyan maa ni nigba tí eeyan ń jẹun náà niyen. Eeyàn o sí gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí náa mi kìí sọ̀rọ̀ tí mo bá ti fẹ́ jẹun.

Akoko wo ni o fẹràn jù ní inú ọjọ́? Akoko tí mo fẹ́ràn jù ní ọjọ́, òun náà ni àárọ̀ kùtùkùtù, nkan bí aago márùn-ún sí aago méje lẹ́yìn tí òrun ṣẹ̀ṣẹ̀ fẹ́ yọ. Mo fẹ́ràn ọjọ́ náà nítorí wi pé gbogbo àdúgbò sì máa, òun sì máa dá, oníkálukú ó sì máa mọ̀ nǹkan tó ń ṣe, oníkálukú máa ṣẹ̀ṣẹ̀ máa jín torí náà mo ṣe fẹ́ràn rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tí n bá ti rà láàárín àwọn ẹlẹgbẹ́, ti n ba ti fẹ́ ṣe ètò àwọn ìṣòro tó wà láàárín wa. Máa pe oníkálukú sí ojú kan kí a bá lè sọ ọ̀rọ̀ nípa ìṣòro tó ń ṣẹlẹ̀ àti bí a ṣe lè yanjú ẹ̀. Bi mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro niyen láàárín àwọn ẹlẹgbẹ́ mi.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Tí bá ti ṣe nǹkan tó dáa, tí ó nílò ìyìn, tí àwọn èèyàn sì ti rí pé, àwọn nǹkan tí mo ṣe yìí ó dára lọ́pọ̀lọpọ̀, àwọn sì fẹ́ yìn mi, àwọn oníkálukú wọ́n ní bó ẹ má yìn mi, wọ́n lè pè mí ní orí ẹrọ̀ ìbánisọ̀rọ̀ mi, kọ́ bá a kọ yìn mi. Àwọn ẹlòmíràn á sì lè fojú kan ara wa, kọ́ sì yìn mí ní ojúkorojú wípé, à, ohun tí mo ṣe dára o, màá sì gba ìyìn lọ́nà oríṣiríṣi bẹ́ẹ̀.

Ṣé o ti rìnrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn-àjò lọ sí ìlú mìíràn níjọ́ náà Inú ọkọ̀ orí ilẹ̀ la wọ̀. Ìlú Ìbàdàn ni mo ń lọ ńjọ́ náà pẹ̀lú àwọn ẹbí mi. Oníkálukú fẹ́ràn ibẹ̀ ló jẹ́ kí a lọ síbẹ̀ torí àwọn bàbá bàbá mi mo lọ rí nígbà náà ní ìlú Ìbàdàn níjọ́ tí mo rìnrìn-àjò náà.

Ṣé o ti ṣìná rí? Mo ti ṣìná rí ní ìgbà tí mo ṣi kéré díẹ̀ tí mo ṣe ń dàgbà bọ̀ tí mo sì wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ọjọ́ yẹn mo lọ sí ọ̀dọ̀ ìyá tó bí ìyá mi, mi tì lọ síbẹ̀ ri nítorí pé ọ̀nà bẹ̀yẹ̀n jíǹgàn. Ìgbà tí mo wá lọ, mi ò bá béèrè ọ̀nà, mo sá sọnù. Tí mo ṣe ṣìná ni yẹ̀n, mo bá pèlè. Ọlọrun lo nipé mo mọ nọ́mbà mọ̀mí mi lórí ohun, mo sì pé mò ń pè a, mo máa ti ṣìná. Tọ́ fi wa mumí jọ́nà.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni eré àgbá bọ́ọ̀lù. Tí gbogbo wa á sì hun ra wa, á sì máa gbá bọ́ọ̀lù ní orí pápá. Nítorí pé ó máa ń jẹ kí àrá mí dára ya lọpọlọpọ tí ń bá ti ń gbà bọ́ọ̀lù nítorí èmi ṣe fẹ́ràn rẹ̀. Àti pé mo fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù láti kékeré. Eré àfẹsẹ̀gbá tó jẹ́ ohun tó dùn jù, mo sì fẹ́ràn láti máa wò ó láti kékeré.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Tí mo bá fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́, mi máa wo ohun tí wọ́n ò ní. Bí ẹni tí ebi bá ń pa, mo máa wá oúnjẹ fún un kó jẹ. Lára ìrànlọ́wọ́ náà sì ni yẹn tí mo ma rán fún àwọn ènìyàn ẹni tó bá ní ìwúlò láti ra n kan, tí n bá ní ìkápá mo máa ṣe fún láti fi ràn lọ́wọ́. Oríṣìíríṣìí ọ̀nà tí èèyàn ṣe le ran ènìyàn lọ́wọ́ ni àwọn nǹkan tí èèyàn bá ní, kó máa pèsè fún wọn.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àlọ́ ló wà. Àlọ́ tí máa ń pani lẹ́rìn àti àlọ́ àwọn ohun tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́. Ṣùgbọ́n àlọ́ tó máa ń pani lẹ́rìn, mo sì fẹ́ràn rẹ̀ láti kékeré nítorí àwọn tó bí ìyá ìyá wa ó ti máa ń sọ àlọ́ fún wa láti kékeré tí a ti máa ń gbọ́ tó máa ti ń mú inú wa dùn títí dé ìsín. Nítorí náà mo sì fẹ́ràn àlọ́ lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Tí mo bá ti wà pẹ̀lú ẹbí mi, ó máa ń jẹ́ àsìkò tí mo níṣẹ́, tí kò sí ohun tí máa ṣe, mo máa wà pẹ̀lú àwọn ẹbí mi kí ba lè máa ṣe ìgbádùn pẹ̀lú wọn. Torí tí mo bá wà pẹ̀lú àwọn ẹbí mi, o máa ń jẹ́ kí ara mi dára yá. Lẹ́yìn tí mo bá níṣe, mo ṣì máa wà pẹ̀lú wọn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ti bá fẹ́ kí àwọn ènìyàn, tó bá jẹ́ ẹni tó jù mí lọ ní ọkùnrin, máa dọ̀bálẹ̀ fún. Bí ó jẹ́ ìjọba inú ọ̀nà, máa dọ̀bálẹ̀ fún tó jẹ́ ẹni tó kí, tó jù mí lọ. But tó bá jẹ́ ẹlẹgbẹ́ mi, màá gbowolowo ẹ̀ pé, à báwo ni kí ló ń lọ. Mo ṣe máa ń kí àwọn oríṣìríṣì ènìyàn ni ẹ́. Bí ó dẹ́ láàrọ̀ máa ní à báwo ni ka rọ̀. Bí ó jẹ́ àgbàlagbà máa ní báwo ni ẹ ká rọ̀ sir, ẹ ká Ma.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù, òwú náà ni iyán àti ẹ̀fọ́ ẹlẹ́gùúsí. Iyán tí wọ́n fi ọwọ́ gùn kún ṣẹ́ẹ̀tì tí wọ́n rò lóore náà torí oríṣìíríṣìí ni ó wà. Iyán àfọ̀ ọ̀gùn tó jẹ́ iṣu lọ́ lógogán tó ń gùn nínú odò, òun mo fẹ́ràn jù àti kékeré mi tí màá ń jẹ tí màmá mi máa ti ń ṣe fún mi àti gbogbo wa kí a máa jẹ, ó sì jẹ́ kí n fẹ́ràn oúnjẹ yìí lọ́pọ̀lọpọ̀ nítorí bí ó ṣe dùn sí i.

Ṣé o mọ bí wọ́n tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń se oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ se. Mo mọ ẹ̀wà se láti kékeré. Àwọn òbí mi ti fi kọ́ mi. Mo lè tẹ ẹ̀bà pẹ̀lú oríṣiríṣi ọbẹ̀. Obẹ ẹran obẹ ẹja, ọbẹ̀ pọnmọ́. Òun ni mo mọ̀ ọ́n ṣe tí mo máa ń sè láti ìgbà tí wọ́n ti bí mi tí mo ti ń dàgbà bọ̀. Ó ni ìyá mi ti kọ́ mi bí ó ṣe máa ń sè.

Kí ni o máa wá nínú òṣìṣẹ́ tuntun? Tí n bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun sínú ibi iṣẹ́ mi, ohun tí màá wọ̀ nínú òun ni ìwà rẹ̀ àti bó ṣe lóùn tọ sí. Nítorí tí òṣìṣẹ́ ò bá lóùn tọ, kò sí bí ibi iṣẹ́ ṣe fẹ́ gòkè. Òṣìṣẹ́ gbọdọ̀ ní òtọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, ara àwọn nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ nìyẹn kí tó gba wòn ṣìṣẹ́.

Èso wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun náà ni ọsàn. Mo fẹ́ràn ọsàn lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí wọ́n ti bí mi. Nítorí náà mo máa ń mú ọsàn láti kékeré nítorí mo fẹ́ràn rẹ̀. Lẹ́yìn náà mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jíjẹ. Nítorí òun náà dùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀pà tó bá jẹ papọ̀. Mo máa mọ̀ pé èso yìí ó dára lọ́pọ̀lọpọ̀, mo sì fẹ́ràn láti máa jẹ gan.

Wákàtí mélòó ni o máa fi ń ṣiṣẹ́ lójoójúmọ́? Lójojúmọ́ tí bá ti lọ sí ibiṣẹ́ ní aago mẹ́jọ, ó ti di aago mẹ́rin tí mo máa fi dé. Ohun náà siré ló fi jẹ́ wákàtí mẹ́jọ tí mo máa ń lò ní ibiṣẹ́ ní ojojúmọ́. Kojú mẹ́jọ náà lọ, tí iṣẹ́ bá pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, mo máa lo wákàtí mẹ́wàá ní ibiṣẹ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí ó bá fẹ́ lọ sùn. Tí n bá ti fẹ́ lọ sùn, tí òtútù bá n mú lọ́pọ̀lọpọ̀, màá mú aṣọ ìbora, màá fi bora kí òtútù má bá mú mi. Ṣùgbọ́n tí ó bá ṣi òtútù, màá mú aṣọ mi, màá wọ sokotọ́ mi, màá bọ. Ó máa ku ohun abẹ́ mi tí mo máa ń wọ̀. Nítorí pé mi n ní fẹ́ kí ooru mú mi lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mo máa ń wọ oríṣìíríṣìí aṣọ tí mo bá fẹ́ sùn. Nítorí ojú ọjọ́ tó bá ṣeri ló máa ń jẹ́ kí n mo mọ irú aṣọ tí màá wọ̀

Ní ìgbà wo ni o máa ń fa aṣọ? Tí bá fẹ́ fa aṣọ mi, gbogbo aṣọ tí mo ti wọ̀ láàárín ọ̀sẹ̀ máa kó gbogbo ẹjọ́. Tó bá ti di ìparí ọ̀sẹ̀, máa kó síta. Màá sì fọ̀, nítorí pé mi kíń rà í láàárín ọ̀sẹ̀, màá mà lọ́ bí iṣẹ́. Ó di ìparí ọ̀sẹ̀ tí bá ti lọ bí iṣẹ́ kí n tó lè rí fọ̀. So ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ mi. Máa kó síta, màá fọ̀, màá sì sa kí ó ba lè gbẹ. Má sì ka wọlé tó bá di lálẹ́.

Ẹ̀fọ́ wo ni ó fẹ́ràn láti máa jẹ jù. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù, òun náà ni ẹ̀fọ́ ugwu pẹ̀lú ẹ̀gúsí tọ ti ṣẹ̀pọ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ ẹlẹ́gùsí yẹn lọ́pọ̀lọpọ̀ nítorí, àti kékeré ni mo tíì máa ń jẹ, àgàgà kí wọ́n lọ fi ọ̀pọ̀lọpọ̀ epo sínú rẹ̀, o máa ń jẹ́ kí n fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ma jẹ. Nítorí náà, mo lè jẹ pẹ̀lú iyán àti oríṣiríṣi òkèlè.